Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi, òun ni pé tí mo bá ti rí dájú wípé in tí mo pinnu tẹ́lẹ̀ kò dára tó, tí mo sì rí àbáyọrí nǹkan mí tí mo rò pé yóò bẹ́ yóò dára ju ti ìpinnu alákọ̀kọ lọ, màá pàrọ̀ ọkàn mi.

Yàrá wo nínú ilé mi ni mo fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ò ní ibùsùn mi, yàrá tí mo ti ń sùn gan gan. Nítorí pé ó máa ń dákẹ́ rọ́rọ́, mo sì máa ń ráyè rínú ró dáadáa torí tí ń bá ti dùbúlẹ̀, màá le ronú.

Báwo ni mo ṣe máa ń pín owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́? Èmi àti àwọn ọ̀rẹ́ mi a mọ bí a ṣe máa ń ṣe nípa ẹ̀rọ ètò ìṣúná tó ń kalukú bá ní, ìyè tó ń kalukú bá ní, òun la máa ń fi sílẹ̀. Èmi náà pàápàá ìyè tí mo bá ní tí mo bá ní púpọ̀ a jọ nàá, kape kékeré ni a jọ nàá, tí mi ò bá sí ni a jọ fọwọ́ ṣọwọ́ pọ̀

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Báwo mo ṣe máa ń kojú ìṣòro níbi iṣẹ́? Èé, mo máa ń rí ìṣòro gẹ́gẹ́ bí atẹ́gùn sí ìgbéga. Kò sí ibi tí ò sí ìṣòro, kò sí. Àti ẹnu isẹ́ ni a ti ile ijo sìn, àti àwon ọ̀rẹ́ ni. Ṣùgbọ́n èmi mo máa ń rí i bí atẹ́gùn sí ìgbéga. Mo sì máa ń rí pé kápé iṣẹ̀ mi ni ń kọ́.

Nígbà wo ni mo máa ń fọ ọkọ̀ mi? Nígbà wo ni mo máa ń fọ ọkọ̀ mi? Mo máa ń rí dájú pé ìgbà kí ìgbà tí mo bá rí pé ó dọ̀tí, òun mo máa ń sábà ń fọ. Ṣùgbọ́n ìgbà tó, tó dájú wípé mo, tó yẹ kí n fọ, ó máa ń jẹ́ bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Ṣé mo mọ bi a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti ń se oúnjẹ dáradára nítorí pé àtilẹ̀ òun ni wọ́n ti kọ́ wa láti kékeré. Ohun náà ló sì mọ́ wa lára títí tí a fi di àgbàlagbà. Nítorí idí ẹ̀yìí, mo mọ bi a ti ń sè.

Oúnjẹ wo ni mo mọ̀ bí a ti ń sè dáadáa? Oúnjẹ wo ni mo mọ̀ bí a ti ń sè dáadáa? Ah! Ó lójú oúnjẹ Yorùbá tí mi ò le sè nítorí idi eyi, gbogbo oúnjẹ Yorùbá òun ni mo le sè dáadáa àti oúnjẹ àti ọbẹ̀ tó bá ti jẹ́ eyi ti ẹnu oúnjẹ.

Ṣé mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Mi kò wọ ọkọ̀ òfurufú rí, nítorí ìdí èyí mi ò sì ní bí fèrèsé rí. Ṣùgbọ́n ní ti ọkọ̀ tí ilẹ̀, mo máa ń fẹ́ràn ẹgbẹ́ fèrèsé dáadáa.

Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni o, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ nítorí pé mo máa ń lọ síbi iṣẹ́, mo sì gbọdọ̀ kúrò nílé kó tó di aago méje. Nítorí ìdí eyìí bí owó aago márùn-ún, ìgbà míi ka aago márùn-ún tó lu, ọ̀ní mo ti máa ń jí ní kùtùkùtù òwúrọ̀

Kí ni ètò mi fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀ mo fi máa ń sábà ń sinmi ni nítorí màá ti ṣiṣẹ́ láti nínú gbogbo ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ mo máa ń fi ń sinmi. Ìgbà mìí sire mo fi ń fọ aṣọ. Ìgbà mìíràn tí òde àríyá bá yọ, mo máa ń lọ sí òde dáradára.

Ṣé mo máa ń wọ ago ọwọ́? Ṣé mo máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́ mo sì fẹ́ràn wíwọ ago ọwọ́ dáradára nítorí mo máa ń fi n wọ bóyá motipé. Nítorí mo jẹ́ ẹni tí ó máa ń bá ago ṣiṣẹ́ dáradára. Nítorí ìdí èyí, mo máa ń wọ ago ọwọ́